Báwo ni o ṣe ma ń ṣe ìdúnàádúrà? Ọ̀pọ̀ ọ̀nà wà tí èèyàn ṣe lè ṣe ìdúnàádúrà okoòwò ní ayé òde òní. Ẹ̀rọ ayélujára ó jẹ́ ọ̀kan nínú ọ̀nà tí a lè fi ṣe, àti kí a sì lo àtẹ̀ránsẹ́ èyí tí àwọn eléyìnbó ń pè ní text message.

Ṣé o máa ń lérò ìdàkejì? Èrò ìdàkejì ọ jẹ́ ohun tí ẹ dà gbọdọ̀ ní. Tí èrò àkọ́kọ́ ò bá wá sí ìmúṣẹ, èrò ìdàkejì jẹ́ ǹkan tí ẹyàn lè fẹ̀yìntì.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ọ̀nà pọ̀ tí èèyàn ṣe lè mú èrò tuntun wá ní ayé òde òní. Èèyàn lè lọ sí orí ẹ̀rọ ayélujára kó ṣe ìwádìí jìnlẹ̀ lórí àwọn nǹkan tí o fẹ́ gbé yẹ̀ wò.

Ìgbà wo ni o kẹ́ yín lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ tí ènìyàn gbudọ̀ lọ ní ayé òde òní tí ó bá fẹ́ bá ẹgbẹ́ pé. Ilé ìkàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ìkàwé onípele kejì àti ilé ìkàwé onípele ìkẹta tí wọ́n ń pè ní Yunifásítì.

Ṣé o má ń siṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, èmi tilẹ̀ fẹ́ràn ká má a ṣiṣẹ́ láti ilé. Iṣẹ́ àtilé o jẹ́ ohun tó fi ọkàn èyàn balẹ̀ ó sì jẹ́ ohun ti ó má ń mú owó wálé ní ọ̀nà kọ́ ọ̀nà àti gbogbo ìgbàkígbà. Iṣẹ́ àtilé ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń fi ìdáàbò bo òrùn sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bo òrùn sára, nítorí wípé òrùn jẹ́ ǹkan tí èèyàn ò gbọdọ̀ fi ṣeré rárá nítorí ó lè ba àwọ̀ ara èèyàn jẹ́. Nítorí ìdí èyí ó yẹ kí èèyàn máa fi ìdáàbò bo òrùn sí ara.

Ṣé o féràn rìn òkè? Rírìn òkè o jẹ́ ǹkan tí ó dáa fún àgọ́ ara. Tí ènìyàn bá rìn bóyá bí ẹẹkan lọ́sẹ̀ àbí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀, o jẹ́ n tó máa mu ara jí pépé.

Ṣé o máa n tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ni mo máa n tan lórí fóònù mi. Ó dára lọ́pọ̀lọpọ̀ ìgbà kí èèyàn máa tan kalẹ̀ ní orí fóònù rẹ̀, pàápàá jùlọ lóri ẹ̀rọ ayélujára ti òde òní.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn lọ́sọọsẹ̀, ní ọjọ́ ajé àti ní ọjọ́ ìsinmi, ní agogo dédé agogo méje òwúrọ̀ a sì parí ìsìn títí agogo mẹ́wàá òwúrọ̀. Lílọ sí ilé ìjọsìn dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo aṣọ ìbora fi bo ara tí mo bá fẹ́ sùn. Ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́ láti lè lé ẹ̀fọn jìnnà àbí láti lé òtútù jìnnà. Mo fẹ́ràn kí n máa lo aṣọ ìbora tí mo bá fẹ́ sùn.

Ṣé o ní gíláàsì ọrùn? Bẹ́ẹ̀ni mo ní gíláàsì tí mo máa ń lò nígbà tí mo bá fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayárabíàṣá mi. Ó dára lọ́pọ̀lọpọ̀ fún ojú, kí ojú mọ́ bàa mọ yọ̀ omi àbí kí ojú mọ́ bàa bàjẹ́.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Ìrẹsì jẹ́ oúnjẹ tí gbogbo ènìyàn mọ̀, pàápàá jùlọ ní orílẹ̀èdè Nàìjíríà. Kò nira láti sè àti wípé pẹ̀lú owó kékeré, èyàn lè ra ìrẹsì bí agolo kan àbí méjì kó sì dà á sí orí iná.

Ṣé o máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo ti ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, bí i ká ra fóònù, ẹ̀rọ alágbèéká àbí ká ra ẹ̀rọ ayára bí àṣá tí à ń pè ní kọ̀ǹpútà àbí ká ra ǹkan tí a máa ń lò nínú yàrá ìdáná. Ní ọ̀pọ̀ ìgbà ni mo ti ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Rárá mi ò kí ń pa ohun ọ̀ṣọ́ sára. Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí a fi ń ṣe ààbò, pàápàá jùlọ ní orílẹ̀ èdè Nàìjíríà tí a wà ní òde òní.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ma ń sí fèrèsé ọkọ̀ sílẹ̀ nígbà tí mo bá wà ní ojú pópó̀ kí atẹ́gùn lè máa wọnú ọkọ̀, kí àwọn èéfín mọ́tò sì lè máa jáde, kí gbogbo èèyàn lè wà ní àlàáfíà.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀kan mo máa ń wo àwọn ètò ní orí tẹlifíṣàn àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Mo fẹ́ràn kí n máa wò lórí ẹ̀rọ ayélujára.

Ṣé o máa n ṣe yoga? Ní orílè èdè Nàìjíríà àwọn èèyàn ò sábà kín ṣe yoga àmọ́ wọ́n máa n ṣe exercise bí i ká rìn àbí ká sáré àbí ká kan se ohun tí a ó fi gbọ́nra jìgì.

Ṣé o ma na ara rẹ? Rárá o, eléyìí kò dára kí ẹ̀yàn má a na ara rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ẹlòmíràn ma ń ṣe tán bá ní àrùn ọpọlọ àbí tí ó bá kú díẹ̀ káàtò fún un.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá lóòrèkóòrè nítorí pé ó dáa fún ara ó sì dáa fún ètò ìlera bí i ká rìn ní òwúrọ̀ àbí ká ṣe ẹ̀ṣàṣáìsì ní òpin ọ̀sẹ̀.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìyàwó mi ni alágbàfọ̀ mi, òun ló máa ń bá mi fọ aṣọ mi ní òpin ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀rọ tí a ń pè ní washing machine.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmora nígbà tí o bá mú ohun mímu? Lẹ́kọ̀ọ̀kan mo máa ń lò, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Tí a bá mú ọtí ẹlẹ́rìndòdò, la máa ń lo ọ̀pá náà, àmọ́ tí a bá mú omi, àì kí ń sábà lo.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, ènìyàn lè bẹ̀rẹ̀ fún ìrànwọ́ nígbàkúgbà àti lóòrèkóòrè. Tó bá rí pé nǹkan tí òun ṣe kò lọ sí déédé, a lè bẹ̀rẹ̀ ìrànwọ́.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, nígbà tí a bá wẹ̀ tán, a gbọdọ̀ fi ìpara sí ara kó lè mú ara dán kó sì lè mú ara jọlọ. Fífi ìpara sí ara àbí sí irun, ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Ìràwọ̀ jẹ́ ǹkan tí ènìyàn lè wò tó wà ní òkè ọ̀run. Gẹ́gẹ́ bó ṣe dúró sí òkè ọ̀run, ó jẹ́ ǹ tí ènìyàn gbọ́dọ̀ ronú sí lẹ́ẹ̀kọ̀kan.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? A lè dáhùn fóònù ní ibi iṣẹ́ nígbàkúgbà àmọ́ ká mọ́ se jẹ́ kó di iṣẹ́ òojọ́ wa lọ́wọ́. Eléyìí ni kò dára. Tí fóònù bá dún, a lè gbé a lè jáde síta ká ba onítọ̀hún yẹn náà sọ̀rọ̀.

Ènìyàn lè dáàbò bo ẹ̀rọ ayárabíàṣá lórí Íńtánẹ́ẹ̀tì pẹ̀lú software ti à n pè ní antivirus Ó ma n jẹ́ kí àwọn ààrùn tó lè ba ẹ̀rọ ayárabíàṣá jẹ́, ó maa n lè wọ́n jáde.

Báwo ni o ṣe máa n ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ́? Tí ènìyàn bá wà ní àwọn àárín ẹlẹ́gbẹ́ rẹ, ó lè ṣe àwọn ètò nípasẹ̀ ká ṣẹ ìlànà, ká sì ṣe ohun tí ó yẹ ká ṣe ní àkọ́kọ́.

Irú aṣọ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Àwọn aṣọ tí kò gún ni lápá. Aṣọ tó gún régé, aṣọ tó bu iyi kún ni. Irú àwọn aṣọ yìí ló yẹ kí ọmọlúwàbí máa wọ̀ ni igbà ku gbà.

Kí ni ìgbádùn rẹ̀? Tí ènìyàn bá fẹ́ gbádùn, o lè lọ sí ilé oúnjẹ àbí ilé ìtura kó forí pamọ́ fún bí i ọjọ́ mélòó kan kó sì farabalẹ̀ jẹ gbádùn, àbí kó rìnrìn àjò lọ sí ibi tí ó ti dé rí.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Mo gun ọkọ̀ akẹ́rù ní ìjẹta. Tí èèyàn bá ní ẹrù tó pọ̀ tó fẹ́ kó, ó ma dára kí èèyàn gbé ọkọ̀ akẹ́rù láti dín wàhálà kù.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwọn àwòrán ilẹ̀. Àwòrán ilẹ̀ jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí èyàn mọ bí àdúgbò bí kan se rí tàbí bí agbègbè óṣe rí.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ẹkún wà lóríṣiríṣi. Ènìyàn ma ń sunkún nígbà tí inú bá bàjẹ́ àbí nígbà tí nǹkan ayọ̀ bá ṣẹlẹ̀. Pápá jùlọ, ẹkún ayọ̀ ló dára jù.

Fífún òṣìṣẹ́ ní owó àfikún ọ jẹ́ ohun tí ó ma ń mú orí àwọn òṣìṣẹ́ wú, ó sì ma ń mú ara wọn yá gágá láti lè ṣiṣẹ́ wọn dọ́jú àmì. Fífún àwọn òṣìṣẹ́ ní owó àfikún dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé etí rẹ̀ dára? Àwọn nǹkan kan wà tó máa ń dára ní àgọ́ ara ènìyàn tí èèyàn sì gbọ́dọ̀ mójútó bíi irun orí, èékánná ọwọ́ àti aṣọ tí ènìyàn bá fi sí ara.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ jẹ́ ohun tí inú ènìyàn máa ń dùn sí, nítorí pé tí a bá parí iṣẹ́ tán a lè sinmi àbí ká tú gbé iṣẹ́ yẹn yẹ̀ wò ká wo ibi tó kù díẹ̀ ká tun ṣe.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Oríṣìíríṣìí ọ̀nà ni èèyàn ṣe lè ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. A lè jáde lọ sí ilé oúnjẹ àbí ká bá àwọn ọ̀rẹ́ ṣeré àbí ká gbé àwọn olólùfẹ́ wa lọ sí ibi pápá ìṣeré ká sì jọ ní àkókò tó kúnjú oṣùwọ̀n papọ̀

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Àwọn ìbọ̀sẹ̀ tí ò ga, àwọn ìbọ̀sẹ̀ tó dùn gbé, àwọn ìbọ̀sẹ̀ tó se wọ́ lọ sí òde. Oríṣìíríṣìí ló wà àmọ́ ẹ̀yàn gbọdọ̀ wọ èyí tí ó bá fẹ́ràn jù.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ohun èlò pín sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ohun èlò ní ilé ìdáná a lè rí ní ọjà àbí ní ojú pópó.

Orun jẹ́ nǹkan pàtàkì tí ó yẹ kí èèyàn gbọdọ̀ ṣe lójoojúmọ́. Ó ti e wa kéré jù bí wákàtí márùn-ún kí èèyàn fi sùn, nígbà tí èèyàn bá jí, ara má bọ̀ sípò.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù nínú gbogbo àjọ̀dún ní orílẹ̀èdè Nàìjíríà. Àjọ̀dún yìí máa ń jẹ́ kí mọ̀lẹ́bí péjú pe pọ̀, ká sì jọ lo ìgbà papọ̀.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìbápàdé pẹ̀lú oníbàárà? Ọ̀nà pọ̀ tí èèyàn fi lè bá oníbàárà pàdé ní ayé òde òní. A lè pàdé ní ojúkorojú, a sì tún lè pàdé ní orí ẹ̀rọ ayélujára tí à ń pè ní Íńtánẹ́ẹ̀tì, a sì tún lè sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká èyí tí à ń pè ní fóònù. Ayé ti rọrùn ní ayé òde òní.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Bí àwọn Yorùbá ti máa ń sọ pé ìpolówó ni àgúnmu owó. Ọ̀nà pọ̀ tí a lè fi ṣe ìpolówó ní ayé òde òní. A lè ṣe ní orí ẹ̀rọ ayélujára, a ṣì lè ṣe ní orí kọ̀ǹpútà àti ní orí fóònù.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ ọ jẹ́ nǹkan tí àwọn ènìyàn má a ń lò tán bá wà ní àárín àwọn ọ̀rẹ́ wọn. O jẹ́ nǹkan tí àwọn ènìyàn má ń tètè rántí, o sí jẹ́ nǹkan tí àwọn ẹlòmíì fẹ́ràn jù.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? A lè lo ẹ̀rọ ayárabíàṣá tuntun nígbà tí èyí tí a bá ń lò tẹ́lẹ̀ bá ti bàjẹ́, àbí tí ó bá kó váyírọ̀sì, àbí tí a bá kàn wo wipé ó yẹ ká ra òmí.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, èyàn lè jẹun nínú ọkọ̀ àmọ́ kí èyàn má jẹun nígbàtí èyàn bá wà ní ojú pópó ó lè fa ìjàmbá ọkọ̀ ó sì lè mú ẹ̀mí lọ.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nkan ṣe? Bẹ́ẹ̀ni, a lè tún àwọn nkan tí ó bá ti bàjẹ́ ṣe. Dípò kára òmíràn, a lè tún wọn ṣe. A ṣì máa lò ó lọ títí tí yóò fi bàjẹ́ pátápátá.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ní ilẹ̀ Yorùbá a máa ń kí àwọn ènìyàn ọkùnrin o dọ̀bálẹ̀ obìnrin máa ń kúnlẹ̀ àmọ́ ní ayé ìgbàlódé òde òní a máa ń ba ọwọ́ àbí ká sọ̀rọ̀ ní orí ẹ̀rọ fóònù àbí ní orí ẹ̀rọ ayára bí àsá tí a ń pè ní kọ̀m̀pútà.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Lẹ́kọ̀ọ̀kan mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Nítorí wípé àwọn ènìyàn tí a ò bá mọ̀ rí kì í ṣe gbogbo ìgbà ni a lè máa bá wọn sọ̀rọ̀. Ẹ̀kọ̀ọ̀kan ló yẹ kí èèyàn máa bá wọn sọ̀rọ̀.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Àmọ́ mo ti rí lọ́júkorojú. Mo sì ti rí nínú fíìmù. Mo sì ti rí ní ọ̀pọ̀ ìgbà, àmọ́ mi ò tíì gun ọkọ̀ ojú omi rí.

Ìgbà mélòó ni o má n jẹ́kí fóònù rẹ gbóná? Fóònù jẹ́ ohun tí a má n lò ní ọ̀pọ̀ ìgbà ní ojúmọ́. Nítorí idì éyí, tó bá ti gbóná ní ọ̀pọ̀ ìgbà, a á gbé kalẹ̀ kó sinmi díẹ̀ kó sì tutù ká tún tó bẹ̀rẹ̀ si ni má a lò ó.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé ní ọ̀pọ̀ ìgbà. Mo lè ka ìwé afọwọ́kọ. Mo sì lè ka ìwé tí a ń pè ní PDF. Mo sì lè ka ní orí fóònù àbí ní orí ẹ̀rọ kọ̀m̀pútà.

Àkókò mélòó ni o máa ń lò sùn? Ènìyàn gbọdọ̀ sùn ní ojoojúmọ́. Ó ti ẹ̀wà kéré jù àbí wákàtí márùn-ún lójúmọ́ ni èyàn gbọdọ̀ fi sùn. Òórùn dára fún àgọ̀ ara ó sì dára fún ọpọlọ.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù, oúnjẹ tí ò lágbára rárá ni. Raisi àti ẹja odò àti ọbẹ̀ kò lágbára láti pèsè. Kò sì náání ní owó tó pọ̀ jù. Pẹ̀lú owó pérése, a lè ṣe to gbogbo ẹ̀ ní ìṣẹ́jú àáyá.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ ìsinmi ni mo fẹ́ràn jù. Ọjọ́ tí a lọ sí ilé ìjọsìn, ta bá sì dé láti ilé ìjọsìn a jẹ ọ̀sán, a sì sinmi. Mo fẹ́ràn ọjọ́ yìí jù nínú gbogbo ọjọ́ tó wà ní ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni mo ní àwọn ẹ̀rọ ìgbàlódé, àwọn ẹ̀rọ ní oríṣìíríṣìí, fóònù, à sì ní ẹ̀rọ kọ̀m̀pútà tí a tún pè ní ayárábiàsà. A máa ń lò ó lóore kóòrè láti fi ṣe àtẹ̀jíṣẹ́.

Nígbà wo ni o máà ń fà? Kò sí ìgbà tí èyàn ò lè ṣe eléyìí. Ìgbà tó bá wu onikaluku lọ lè ṣe. Kò bá jẹ́ àárọ̀, ọ̀sán, alẹ́, àbí ní ẹnu iṣẹ́, àbí nígbà tí èyàn bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, kò sí ìgbà tí èyàn ò le ṣe ẹlẹ́yìí. Èyàn lè ṣe é ní àárọ̀, ọ̀sán àbí alẹ́. Ìyàn lè ṣe é ní ìgbà tí èyàn bá jáde àbí ìgbà tí èyàn bá wà pẹ̀lú àwọn akẹgbẹ́ èyàn àbí àwọn òṣìṣẹ́ àbí àwọn ọ̀rẹ́.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Ríra oúnjẹ ní òpópónà kì í ṣe ohun tí ó burú, àmọ́ kì í ṣe ohun tí èèyàn gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà. Kí èèyàn ra oúnjẹ sílé kó sì dáná ní inú yàrá rẹ̀ ó pé ju kí èèyàn máa ra oúnjẹ ní ìta lọ.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Fífi ṣẹ́ sí ìlú mìíràn kò ṣe nǹkan tí ó rọrùn, nítorí wípé àti mú mọ̀lẹ́bí bí ìyàwó àti ọmọ kúrò nílù kan lọ sí ìlú mìíràn kò rọrùn rárá.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Rárá o, èmi ò ní àìkóríra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni jíjẹ. Àyàfi tí oúnjẹ kan ò bá wù mí jẹ ló yà kù. Mi ò ní ìkórìíra sí oúnjẹ kankan.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn ọtí ẹlẹ́rìndòdò àti ohun mímu tí a ń pè ní yogọ̀tì, òun ni mo fẹ́ràn jù láti máa mu, àbí núnù àti fúrá.

Báwo ni o ṣe ma ń kojú ìdènà ọkọ̀? Tí ìdènà ọkọ̀ bá wáyé, èèyàn á gbúdọ̀ lọ wá òpópónà tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ o pọ́ n bẹ̀. Tẹ́ èèyàn bá ti rí i, a ó sì gba ọ̀nà yìí, a ó fi ọ̀nà tí ìdènà ọkọ̀ wà sílẹ̀.

Báwo ni ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Iṣẹ́ jẹ́ ohun tí ènìyàn gbọ́dọ̀ ṣe láti àárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́. Tí a bá ti parí iṣẹ́ òjọ́, ká sì lọ sí ilé, ká lọ sinmi.

Ojo mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Bí i oṣù kan ni ọjọ́ ta ní fún ìsinmi ní ọdọọdún. Èléyìí ma ń jẹ́ kí a ráyè bá àwọn mọ̀lẹ́bí ṣeré papọ̀ ní ọdọọdún.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ó pin sí ọ̀nà oríṣìíríṣìí. Ìṣòro eyi tí a ń pè ní váírọ̀sì wà, ìṣòro tí a ń pè ní hádiwiẹ faliọ wà, ìṣòro tí a sì tún pè ní sọ́ftíwiẹ faliọ wà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo lọ sí ọjà ní àná. Mo lọ ra àwọn ǹkan èlò oúnjẹ àti èlò ọbẹ̀. Mo ra iṣu, mo ra tòmátò, mo ra ata gungùn, mo sì ra àwọn ǹkan ọbẹ̀ bíi ewédú, ẹran àti pọ̀nmọ́.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹranko ọ̀sìn. Mo ń sin adìẹ́ àti ewúrẹ́ àti àgùtàn àti pẹ́pẹ́yẹ. Mo fẹ́ràn ǹkan ọ̀sìn púpọ̀ nítorí wípé èyàn lè pa á jẹ nígbàkíìgbà tó bá wúyàn.

Ṣé o má a n mu àwọn ohun mímu? Bẹ́ẹ̀ni, àwọn ohun mímu dára lọ́pọ̀lọpọ̀. Àwọn èyí tó bá ba ara mu bí i ọtí ẹlẹ́rìndòdò tí à n pè ní juice àti yogurt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá jẹ́ ǹkan tí ènìyàn gbọdọ̀ ṣe láti jẹ́ kí ara jí pépé. Gbogbo ọjọ́ ìsinmi, a ó jáde láàárọ̀ kùtùkùtù, a ó sì ń rìn kí a lè jí pépé.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe má a ń dúró? Tábá ti lo fóònù dé agbède kan, á ṣì plug rẹ̀ mọ́ iná. A ó charge e fún ìgbà díẹ̀ ká tún tó má a lò ó padà.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Tí a bá jáde ní àárọ̀ kùtùkùtù òwúrọ̀, a ó lọ sí ibi iṣẹ́, a ó ṣiṣẹ́ òojò wá, a ó sì padà sílé ní ọwọ́ ọ̀sán láti wá sinmi.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Ẹ̀rọ kọ̀ǹpútà ta mọ̀ sí ayárábiàsà wọ́n pé lórísirísi àmọ èyí tí èmi ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ni ẹ̀rọ tí à ń pè ní Mac desktop.

Ṣé o mọ àwọn arádúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn alábàágbé mi àti àwọn arádúgbò mi dáadáa. A jọ máa ń fi ọ̀rọ̀ jọ́ mi tó rọ̀ọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ a sì máa ń kíra dáadáa.

Ìgbà mélòó ni o máa ń wojú àwòrán lójoojúmọ́? Fún ẹni tí ó ń ṣiṣẹ́ àtiléṣe lórí ẹ̀rọ kọ̀m̀pútà, ojoojúmọ́ la máa ń wojú ẹ̀rọ láti àárọ̀ di alẹ́.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé fún àwọn ènìyàn láti orí ẹ̀rọ kọ̀m̀pútà mi. A máa ń kọ fún àwọn undergraduate àti àwọn tà ń pè ní postgraduate. A lè kọ fún lẹ́tà fún ẹnikẹ́ni láti ilẹ̀ yìí títí dé òkè òkun. Kò sí ibi ta lè kọ lẹ́tà dé.

Ṣé o má a ń mu òògùn lójoojúmọ́? Òògùn kò ń se ohun tí èèyàn gbudọ̀ má a lò lójoojúmọ́ láìṣẹ́ pé ó bá ní àìsàn. Lẹ́kọ̀ọ̀kan lè yáń gbudọ̀ má a lò òògùn nígbàtí dókítà bá sọ wípé kí èèyàn lò ọ́.

Àṣà wo ni ẹbí rẹ ma n ṣe? Àwọn àṣà tí a ma n ṣe ní ọ̀dọ̀ tí wà n bí na l ni kí a ṣe àjọyọ̀ ọdún Kérésìmesì, ká ṣe ti Easter, ká sì ṣe ti New Year.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? A lè yan alábàáṣiṣẹ́ pọ̀ ní ọ̀nà tó pọ̀ ní ayé òde òní, a lè yan wọ́n láti orí ẹ̀rọ ayélujára tá ń pè ní Íńtánẹ́ẹ̀tì, a sì le yan wọ́n nípa ìfọ̀rọ̀wánwọ́ lẹ́nu wò.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Ṣé o máa ń rìn ní àlàáfíà? Kò séwu ní àdúgbò mi. Ènìyàn lè rìn ní ago tó bá wù láti ago márùn òwúro titi di bí ago mẹ́wàá alẹ́.

Ṣe o ni ọgba? Bẹ́ẹ̀ni, mo ni ọgba kékeré kan ni àgbàlá mi. Mo gbin àwọn ewébẹ̀ síi, àti ọsàn àti kaṣú.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tí mo máa ń wọ̀ nígbà òtútù. Aṣọ yìí dára nítorí pé ó gba ooru, ó sì máa ń jẹ́ kí òtútù sá lọ. Kí ẹ̀yan ní aṣọ òtútù ó dára lọ́pọ̀lọpọ̀.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀ jẹ́ ìgbà tí ènìyàn máa ń sinmi. Fún ìdí èyí, ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí ni kí n sinmi, kí n sì bá àwọn mọ̀lẹ́bí mi ṣeré. Ká ṣi jọ jẹun, ká jọ jíròrò, ká jọ rẹ́rìn-ín, ká jọ gbádùn ara wa papọ̀

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò méèlì rẹ? Mo ma ń ṣàyẹ̀wò méèlì mi lóòrèkóòrè àti ní ìgbàkígbà nítorí pé méèlì tuntun lè wọ orí ẹ̀rọ ayélujára mi ní ìgbàkígbà.

Báwo ni ìwà ìṣòwò rẹ́ ṣe rí? Isowó o dára lọ́pọ̀lọpọ̀, eèyàn sì gbọ́dọ̀ ní ìwà tí ó lè fa ojú alábàárà mọ́ra. Ènìyàn gbọ́dọ̀ le ojú jù, ènìyàn ò sì gbọ́dọ̀ tún le rẹ́rìn jù. Ènìyàn gbọ́dọ̀ fa àwọn oníbàárà mọ́ra pẹ̀lú gbogbo ọgbọ́n àti òye.

Oṣù tí a bí mi, oṣù tí a ń pè ní oṣù November 25, 1992, òun ni a bí mi, oṣù kọ́kànlá bẹ́ẹ̀ni ni oṣù tí mo máa ń ṣe ọjọ́ ìbí mi.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn kí n má a wo eré ìdárayá ti Chelsea àti ti Real Madrid. Àwọn ẹgbẹ́ méjèèjì yìí ni mo fẹ́ràn jù kí n máa wo eré ìdárayá wọn ní òpin ọ̀sẹ̀.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Gbgbo oṣù ni o dára láti oṣù kìíní títí dé oṣù kejìlá, èyí tí ó ṣe December tí a má n ṣe àjọyọ̀ Kérésì. Àmọ́ oṣù kọkànlá náà jẹ́ oṣù tí ó dára nítorí wípé oṣù kọkànlá ni mo má n ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Tó bá sì tí wá di oṣù kejìlá èyí tí ó tẹ̀lé ọhun ni a má n ṣe àjọyọ̀ ọdún Kérésìmesì.

Nígbà wo ni o lọ kẹ́yìn lọ wọ ẹyin? Kò sí ìgbà tí ẹ̀yàn lè lọ ṣe eléyìí, ẹ̀yàn lè ṣe é ní àárọ̀, alẹ́ àbí ọ̀sán.

Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ìgbà tí mo bá wà nínú ọkọ̀, mo ma ń gbọ́ ìròyìn àbí ká gbọ́ orin. À mọ́ ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn ká máa gbọ́ orin. Tí èèyàn bá wà nínú ọkọ̀, èèyàn sì tún lè gbọ́ ìròyìn náà kí èèyàn fi mọ àwọn ǹkan tó ń lọ ní orílẹ̀èdè àbí kí èèyàn fi mọ àwọn ǹkan tó ń lọ ní gbogbo àgbáyé.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Ayé ti rọrùn ní ayé òde òní nítorí pé a lè gbúro àwọn oníbàárà nípasẹ̀ ká pè wọ́n ní orí fóònù àbí ká bára wa sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ayárábiàsà tí à ń pè ní kọ̀ǹpútà àbí ká tẹ àtẹ̀jíṣẹ́ síra wa ní orí fóònù. Ayé ti rọrùn ní ayé òde òní. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà l'èyàn fi lè rí oníbàárà. A lè ṣe a lè ríra ní ojú korojú náà.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ohun àtọwọ́dọ́wọ́ nígbà mí kò dára, nígbà mi ó sì le dára. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà ohun àtọwọ́dọ́wọ́ ó ma ń kù díẹ̀ káàtò. Nítorí ìdí èyí, èyàn gbọ́dọ̀ ṣe ìwádìí dájúdájú kí èyàn tó gba ohun àtọwọ́dọ́wọ́ gbọ́.

Irú etí wo ni o máa ń lò? Kò sí etí yín ò lè lò. Ìyẹn lè lo alákọ̀kọ́, àbí kó lo ẹlẹ́ẹ̀kejì, àbí kó lo méjèèjì lẹ́ẹ̀kan ṣoṣo. Kò sí èyí tẹ́ yín ò lè lò ní ìgbàkígbà tó bá ti wú.

Ṣé o máà ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, èyàn gbọ́dọ̀ máa pe àwọn oníbàárà tuntun. Ọ̀nà tèyàn ṣì fi lè pe oníbàárà tuntun ó pò ní ayé òde òní. Èyàn lè pè oníbàárà tuntun lórí fóònù, èyàn ṣì tún lè pè wọ́n ní orí ẹ̀rọ ayára bí àṣá tí a mọ̀ sí kọ̀ǹpútà, a ṣì tún lè pè wọ́n ní orí ayélujára.

Báwo ni o ṣe má n ṣètò òwò ìṣẹ́ àbí owó iṣẹ́? Kò sí ọ̀nà tí èèyàn lè fi gba ṣe ètò ní ayé òde òní, èèyàn lè kọ́kọ́ kọ gbogbo èróńgbà sílẹ̀ àbí kí a kọ ọ́ sí orí fóònù àbí kí a kọ ọ́ sí orí kọ̀ǹpútà. Kò sí ọ̀nà tí èèyàn o lè lo ti èèyàn fi lè ṣe òwò iṣẹ́ ní ayé òde òní.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? Rìnrìn àjò fún isẹ́ ó jẹ́ ohun tí ènìyàn le ṣe bọ́yá ní ìgbà tí isẹ́ bá gbé yàn kúrò ní ìlú kan lọ sí ìlú ibòmíràn àbí kí ènìyàn fẹ́ pààrọ̀ àdúgbò.